Ó wà ní agbègbè rẹ. Mi ò mọ òye ènìyàn pàtó tí ó wà ní agbègbè mi nítorí pé agbègbè mi ó jẹ́ agbègbè tí ó tóbi lọ́pọ̀lọ́pọ̀ tí ó dẹ̀ jẹ́ pé ẹ̀, oríṣiríṣi àwọn ènìyàn, òun ni ó wà níbẹ̀. Ẹ ṣùgbọ́n tí mo bá ní kí ń sọ, kí ń wò, kí ń fi òye gbé a tó bí ẹgbẹ̀rún méjì tàbí sí mẹ́ta ní agbègbè mi. Ṣùgbọ́n ní inú ilé tí mò ń gbé, a kojú bí ènìyàn mẹ́wàá, ẹ, ó pọ̀ tán. Òun ni àwọn ènìyàn tí ó wà níbẹ̀. Àwọn oyè èyàn tí mò ń kí gbogbo àwọn tí mo bá bá lọ́nà, òun náà ni mò ń kí. Mi kò ní èyàn kan tí mi ò kín ń kí nítorí pé mi ò ní ìjà pẹ̀lú ẹnikẹ́ni ní agbègbè mi. Àwọn ènìyàn díẹ̀ ni mo mọ orúkọ wọn tí ń gbé agbègbè mi. Bóyá kì í sọ pé ẹ̀dá kan nínú ìdásí ọgọ́rùn-ún àwọn ènìyàn ni mo mọ orúkọ wọn ní agbègbè tí mò ń gbé. Ẹ, mi ò fi bẹ́ẹ̀ mọ orúkọ àwọn ènìyàn tí ó wà níbẹ̀. Àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi wọ́n jẹ́ àwọn ènìyàn dáradára tí ó máa ń lọ jẹ́jẹ́ bí ó ti wù wọ́n. Wọ́n kì í ṣe ènìyàn jàgídíjàgan nítorí náà wọ́n jẹ́ ènìyàn dáradára. Ó yé àwọn ènìyàn tí ń gbé ní agbègbè mi kò ní òǹkà nítorí pé kò sí òǹkà ní orílẹ̀-èdè wa. Ìgbà tá ká ènìyàn gbé yín lórí lè èdè wà lọ sí bi ogun ọdún nítorí nà mi ko le sọ pàtó pe oyè àwọn ènìyàn to wà ni agbègbè mí níyì. Ẹ ṣùgbọ́n tí mo rà ní kí n fòye wò, wọn ó máa lọ síbi ẹgbẹ̀rún méjì sí mẹ́ta.

Iṣẹ́ oko jẹ́ iṣẹ́ tí ó ní èrè lórí rẹpẹtẹ. Ẹni tí ń ṣe iṣẹ́ oko nílẹ̀ Yorùbá, òun ni a ń pè ní àgbẹ̀. Àgbẹ̀ ni a mọ ẹni tí ó ń ṣe iṣẹ́ oko sí. Iṣẹ́ oko o lérè púpọ̀ lórí. Nǹkan tí ènìyàn le gbin ó pọ̀. Ìgbà mìíràn, ènìyàn le gbin ẹ̀gẹ́ tàbí àgbàdo, ènìyàn le gbin ẹ̀fọ́ tàbí ata, ènìyàn sì le gbin tòmátì, ènìyàn sì le gbin, eh, ọkàbàbà tàbí nǹkan mìíràn tí ènìyàn bá mọ, ẹ́, láti gbin. Ohun tí mo mọ̀ bí a ṣe ń gbin kò ju bí nǹkan mẹ́rin lọ. Ni àkọ́kọ́, mo mọ̀ bí a ti ń gbin ẹ̀gẹ́ tí mo sì ń gbin sí ẹ̀yìnkùlé ilé mi. Ẹ̀, fún àpẹẹrẹ tí ènìyàn bá fẹ́ gbin ẹ̀gẹ́, yóò gé igi ẹ̀gẹ́ tàbí kó rà á. Lẹ́yìn náà ni yóò wá kọ ebè sí orí oko rẹ̀. Nígbà tó bá kọ ebè sí orí oko rẹ̀ tán, yóò wá ti igi ẹ̀gẹ́ yìí, yóò ti bọ inú ilẹ̀. Ki a to ri ọsẹ diẹ yo bẹrẹ sini hu. Àṣìkò tí a máa ń gbin igi ẹ̀gẹ́, ẹ́, òun ni àṣìkò tí òjò bá ti rọ̀. Àṣìkò tí òjò bá ń rọ̀, ẹ́, òun ni a máa ń gbin igi ẹ̀gẹ́ kí ẹ̀gẹ́ náà kí ó ba lè wù dáradára. Ẹni tí ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ oko yìí òun ni ọmọ ẹ̀gbọ́n mi. Ṣùgbọ́n nígbà tí ó bá ti lọ sí ilé ìwé, mo máa ń lọ gba àwọn alábàáṣiṣẹ́ láti lè bá mi ṣiṣẹ́ lórí oko. Ní ìgbà tí a bá ń rọko sí ìdí ẹ̀gẹ́ náà. Yàtọ̀ si igi ẹgẹ àbí ẹgẹ ti mo maa n gbin, a tun maa n gbi àgbàdo. Ìgbà tí òjò bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ń rọ̀, bóyá níbi oṣù kẹrin tàbí oṣù karùn-ún nínú ọdún, òun ni a máa ń bẹ̀rẹ̀ sí ní gbin àgbàdo. Tí a bá ti lọ ra èso àgbàdo náà ní ọjà tí a sì bọ́ sí orí oko, a kí igi bọ́ inú ilẹ̀. Lẹ́yìn náà ni a bẹ̀rẹ̀ sí ní ju àgbàdo náà sí inú ilẹ̀ ní méjì méjì bí a ṣe máa ń gbin àgbàdo nìyẹn. Ẹni tó ràn mí lọ́wọ́ láti gbin, òun náà ni mo ti sọ pé ó máa bá mi gbin ẹ̀gẹ́, ìyẹn àbúrò ẹ̀gbọ́n mi. Tàbí ti ko basi nile, a maa n lọ gba àwọn to maa n ba eeyan sisẹ ni orí oko ti a si maa fún ni owo lẹ́yìn ìgbà ti o baa se iṣẹ́ rẹ̀ tán. Nǹkan mìíràn tí mo máa ń gbin sí orí oko ni ata àti ẹ̀fọ́. Ni àárín oko ẹ̀gẹ́ àti àgbàdo náà ni a máa gbin ata, ata rodo sí àti ẹ̀fọ́ amúnútutù. Nígbà tí a bá ba fẹ́ gbin ata, àwọn èso ata tí a ti rà tàbí ilé tí a bá ní sílé, a mú lọ sí orí oko, a sì fọ́ńká sí orí oko níbi tí a rí pé kò fi bẹ́ẹ̀ sí ẹ̀gẹ́ níbẹ̀. Yàtọ̀ sí èyí, àwọn ewébẹ̀ tí a máa ń, ẹ́, gbin bí ewébẹ̀ úgú tàbí arówójẹja tàbí soso winwìn tí àwọn olóyinbò ń pè ní water leaf. Ẹ̀, gbogbo wọ̀nyí, òun ni a máa ń gbin sórí oko. Tí a bá ti lọ ra, à, tí a bá ti lọ ra èso rẹ̀ lọ́jà, a kan máa fọ́n káàkiri sí orí oko ni yóò sì bẹ̀rẹ̀ sí ní hù. Ẹ̀, nǹkan wá yìí ni mo mọ̀ nípa iṣẹ́ oko.

Ìwé tí ó dúró lọ́kàn mi, òun ni ìwé kan tí, gbajúgbajà, ẹni tí ó n kọ̀wé tí à ń pe orúkọ rẹ̀ ni Chinua Achebe tí ó kọ. Orúkọ ìwé yìí òun ni wọ́n ń pè ní Things Fall Apart. Ìwé yìí ó dúró sórí ọkàn mi lọ́pọ̀lọpọ̀. Orúkọ ẹni tí ó jẹ́ asíwájú, àwọn, èèyàn tí ó wà nínú ìwé náà òun ni Okonkwo. Gbogbo ẹ̀ báyẹn, mi ò fẹ́, mo kan fẹ́ sọ, ìtàn tó wà nínú ibẹ̀ náà nítorí pé yóò pọ̀ jọjọ. Nígbà tí mo ka ìwé yìí, yìó ti máa lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn. Mo sì nífẹ̀ẹ́ ìwé náà lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ kí bí, ẹ́márùn ni mo ka ìwé yìí. Ohun tí ìwé yìí sọ nípa rẹ̀, ni nípa ọ̀gbẹ́ni kan tí ó wá láti ilé tí kò sí, tí wọn kò lówó, tí wọ́n jẹ́ tálákà pọ́nńbélé. Ṣùgbọ́n nípa ṣíṣe kárakára, ó sì jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ. Ṣùgbọ́n nítorí ìwà burúkú tí ó wà lọ́wọ́ rẹ̀, ni ó padà jẹ́ kí ọ̀gbẹ́ni yìí kí ó jẹ́ kó wá di ènìyàn yẹpẹrẹ ní àárín ìlú. Paapajulo nípa odo mode kunrin kan ti àti kilo fún pe ko gbodo pa ṣùgbọ́n nítorí pé ó jẹ́ alágídí ọkàn, ó pa arákùnrin náà. Èyí wa jẹ́ ohun tí ó ṣe, ìjàǹbá fún ọkùnrin tí mò ń sọ̀rọ̀ nípa ẹ. Toje pe ni ìparí ìwé náà, o padà pa ara re ni torí pe opokunso nigbati itiju yi ti o fe poju fún kò sí ẹni tí mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nípa ìwé náà tí mo sì sọ pé kí wọ́n ka ìwé yìí nítorí pé ìwé yìí ò ṣe kíni. Ó dára púpọ̀ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn láti máa ka ìwé.